Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ṣe nǹkan, mo máa ń ṣe ètò ǹkan láti fi jẹ́ kí gbogbo ǹkan lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tí n bá ti mọ̀ oun tí mo fẹ́ ṣe fún ọjọ́ òní, mo ti máa kọ gbogbo rẹ̀ sínú bi íi ìwe ipamọ́ àbí kí n ti fi sínú àyà ọkàn mi wípé àwọn ǹkan tí mo fẹ́ ṣe lónìí rè o. Àsìkò àti àkókò báyi dẹ́ ni mo fẹ́ fi tìkálùkù sí, tí kan má ba à di kan lọ́wọ́. Bó jẹ́ mo fẹ́ dáná ni, ìgbà mí mo máa ń ṣètò láti dáná kí àwọn ọmọ mi tó dé láti ilé ẹ̀kọ́. Mo máa ti wà wò wípé kòstí bí ọwọ́ mi ṣe le dí fún iṣẹ́ tó wákàtí méjì sí àsìkò tí wọ́n ó dè láti ilé ẹ̀kọ́. Mo gbọ́dọ̀ ti wà nílé ìdáná láti bẹ̀rẹ̀ sí ní fi ìgbá kanbọ̀ kan nínú, láti bẹ̀rẹ̀ sí ní dá iná àti ohun tí mo bá ti ní lọ́kàn láti sè kí wọ́n tó dé. Bó jẹ́ mó ń jáde náà ni, mo ti mọ̀ pé ago mẹ́san ni mo gbọ́dọ̀ dé ibi tí mò ń lọ. Máa ti bẹ̀rẹ̀ etó láti máa múra láti ago láti wákàtí méjì kò tó tasìkò yẹn kì má lè dé ibi tí mò ń lọ láti lọ bá ẹni tí mo fẹ́ bá àbí kó jẹ́ pé mo fẹ́ lọ ra nǹkan náà ni. Mo máa ń nífẹ̀ẹ́ láti ṣe ètò àwọn ǹkan mi gẹ́gẹ́ bí mo bá ti rò ó, nítorí pé ẹni tó bá ro ǹkan náà ni ó ṣe dáadáa. Mo dẹ̀ máa ń lo àsìkò mi dáadáa, nítorí pé tí bá jáde tí mo dẹ̀ ti mọ̀ pé ago mẹ́rin òun làwọn ọmọ mi ó dè láti ilé ìwé, mo sì máa ń gbèrò láti dé even kò jẹ́ ìṣẹ́jú mẹ́wàá sí àsìkò yẹn kí wọ́n má bà wá dúró dúró lẹ́nu ọ̀nà fún mi pé ibo ni ìyá yìí lọ. Mo dẹ̀ máa ń ṣe ètò ǹkan náà, nítorí pé ǹkan mìíràn máa ń yí bírí. Bó jẹ́ pé èmi àti àwọn akẹgbẹ́ mi a ní ìpàdé lágo mẹ́wàá, èmi ti máa ń gbáradi lágo mẹ́ẹ̀sán àbọ̀. Nítorí pé wọ́n kan lè pè ló ní pajàwìrí pé à, ọ̀gá ti dé ní, ọ̀gá ti dé sí ìpàdé o. Nibo wá lẹ́yìn tó kù wà. Nígbà mí kò ṣe gbogbo ìgbà náà ni èèyàn gbọ́dọ̀ mọ̀ pé dé ì tí ó bá ń lọ àbí ì tí ó bá fẹ́ ṣe. Mo máa ń nífẹ̀ẹ́ síi láti ro ǹkan dáadáa tó tó tó àsìkò náà. Ìgbà mí tí wọ́n bá ní ìpàdé nílé ìwé àwọn ọmọ mi àbí tí wọ́n bá ní àjọṣepọ̀ ẹlẹ́yẹdé, mo máa ń nífẹ̀ẹ́ síi láti dé bẹ̀ kíá láti kúrò nílé. Nítorí wipé ẹ́ olúwa rẹ́ ò mọ̀ bóyá ọkọ̀ tí yóò wọ̀ yóò lọ takú sọ́nà àbí kó bá jẹ́ sọ́nà. Ìyẹn mo máa ti n nífẹ̀ẹ́ láti fi àsìkò dí níwọ̀nba sí iwájú sásíkò tí mo bá fẹ́ dé bíi tí mo bá fẹ́ dé. Ó dáa kí n dé bẹ́ẹ̀ kí n tètè dé bẹ́ẹ̀ ju kí n wá pẹ́ dé bẹ́ẹ̀ kí n wá ma bẹ̀ẹ́bẹ̀ẹ́ lọ pé à, ẹ̀jo e mọ́ bìnú, mọ́tò lo dàǹ dúró àbí nǹkan báyìí ló ṣẹlẹ̀. Mo máa ń fi ètò sí ǹkan mi. Ìgbà mí tí gbogbo ìgbà tí n bá lọ sí ìsọ̀ mi, mo ti máa ń fẹ́ jẹ́ kí ìsọ̀ mi ó ti wà ní ṣíṣí, kí àwọn olùbáarà mi kí wọ́n tó dé láti wá ra ǹkan lọ́wọ́ mi tí gbogbo àyíká àti agbègbè mi ó ti wà ní mímọ́ tónítóní. Bo bá jẹ́ òde náà ni mò ń lọ bóyá bí ilé ìjọsìn, mi ò kín fẹ́ pé dé bẹ́ẹ̀. Bírú jọ́sí sí i, mo lọ sí ìjọsìn fún ìkómọ, mo ti dé bẹ́ẹ̀ kíá kí wọ́n ti è tò bẹ̀rẹ̀ sí ni ṣe ìsọmọlórúkọ òun. Mí ì wà ní dé paty òun kí n wá ma bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èrò pé kíni orúkọ ọmọ. Mo máa ń fẹ́ràn láti wà ní ibi tí ó bá yẹ́ kí n wà ní àsìkò tó tọ́ àti tí ó yẹ láti mọ̀ ohun tí ó ṣẹlẹ̀. Mi ò kí n jẹ́ èèyàn tí ó ma káǹ ṣì ǹkan láì kí n rò ó tí tẹ́lẹ̀. Mo jẹ́ èèyàn kan tí mo máa ń fi ètò sí ǹkan mi kí ó bá lè lọ bó ṣe yẹ́ kó lọ láì yẹ́lẹ̀. Nítorí náà mo jẹ́ èèyàn kan tí ó máa ń ṣe ètò ǹkan mi nípele ìpele ẹsẹ̀ òun.

Ìgbà kékeré mi, ó jẹ́ ìgbà tó dára, tó dẹrẹ̀wà. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàwọn ológun. Wọ́n máa ń kọ́ wa lórisìírísi nǹkan meremere, bí a ṣe ń gba ẹni lẹ́ẹ̀ nínú ìṣòro, bí a ṣe ń jàpadà tí èèyàn kan bá wá kójú ìjà kọ wá. Oríṣìíríṣìí ǹkan meremere. Àwọn olùkọ́ bẹ, wọ́n dẹ̀ jáwo olùkọ́ tó mọṣẹ́ tó yọran ti, nítorí pé ilé ìwé ọ̀ún, ó wọ́n ó wón dáradára. Òun ló wà lára àwọn ilé ìwé tó dára jù lọ ní agbègbè nígbà náà. Gbogbo ìgbà yẹn, bàbá mi ó ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. Ìyá mi olùkọ́ náà ni, ṣùgbọ́n ní ilé ìwé ìjọba níbi tí ó jìnnà. Ibi tí, ibi tí ilé ìwé wa wà ó bọ́ sí àárín méjì tí ilé ìjọsìn wa wà. Ilé ìjọsìn tó tóbi jù lára àwọn ilé ìjọsìn nígbà náà ni. Tí bàbá mi bá ti wá parí níbi iṣẹ́, yóò wá kó wa nílé ẹ̀kọ́, yóò kó wa lọ sílé ìjọsìn. Bí màmá mi náà bá parí níbi iṣẹ́, àwọn náà ó fi ilé iṣẹ́ wọn sílẹ̀, wọn ó wá sílé ìjọsìn. Gbogbo wa owa pade níbẹ̀. Tó bá wá di bí ọwọ́ ìrọ̀lẹ̀, a wà dárí sílé. Ìgbà mí tó bá jẹ́ ọjọ́ ta fẹ́ dáná ni tó jẹ́ iná tó pọ̀. Màmá mi tó bá kúrò níbi iṣẹ́, òun ó gbọ́jà lọ láti lọ ṣètò ohun tí a jẹ. Ta bá wá parí nílé ìjọsìn pẹ̀lú bàbá mi, a gbà lé lọ, a jẹun. Ní ilé ìwé mi, mo jẹ́ ọmọ kan tó mú ṣámúṣámú tí àwọn olùkọ́ mi fẹ́ràn mi, tó jẹ́ pé tí wọ́n bá ti di pé ka wá bẹ̀rẹ̀ sí ní ká àkàsórí àbí ká máa ṣe iṣírò lójú, lójú ibi tí a ti máa ń kọ ǹkan nínú kíláàsì, èmi ni mo máa ń gbé, wọ́n máa ń gbé wájú, tí wọ́n máa ń ròyìn mi dáradára fún àwọn òbí mi, tinú wọn sì máa ń dùn. Nígbà tí a parí nílé ìwé ọ̀ún, alákọ̀ọ́ kíláàsì oníkarùn, òun ló máa ń parí síì. Màmá mi wá sọ pé à, òun fẹ́ jẹ́ kí àwọn ọmọ òun, kí wọ́n ní àwọn, àwọn ìwé tí ó máa ń jẹ́ fún, tí, tí ìwé kẹfà láti lè lọ fún boya ẹniyan fẹ́ lọ sókè òkun ni. A bọ́ fẹ́ ṣe olóṣèlú lọ́jọ́ iwájú ẹ́lẹ́yi tí ó yọran ti. Èmi àti ẹ̀gbọ́n mi, a wá lọ sí ilé ìwé màmá mi, a lọ ka ìwé kẹfà níbẹ̀. Òun la fi wá gba ìwé tí wọ́n máa ń fún ni tí ẹniyan bá ṣe àṣeyọrí nínú ìwé kíkà. Lẹ́yìn náà la bẹ̀rẹ̀ sí ní gbèrò láti lọ sí ilé ìwé girama, èleti tó pé léke, lẹ́yìn takọ bẹ̀rẹ̀. Mo jẹ́ ọmọ kan tó fẹ́ràn kí n máa ṣeré. Bẹ́ẹ̀ náà dèẹ́ ni mi ò tún ṣe ìmẹ́lẹ́. Tó bá di gbèrè, màá ṣe é. Tó bá di ìgbà kí a tú ṣe ǹkan tó máa ṣànfààní fún ni, màá ṣe é. Gbogbo ìgbà táa wà nílé ìwé tí alákọ̀ọ́bẹ̀rẹ̀, a máa ń lọ sọ́dọ̀ màami àgbà tó jẹ́ ìyá ìyá mi. Ìyá ìyá mi máa ń ṣe oúnjẹ tó dùn, oúnjẹ tó rẹwà, oúnjẹ ìbílẹ̀ tó jẹ́ wípé eko kan ni màmá mi mọ̀ n lóre ọ̀fẹ́ àti ṣe. Màmá mi àgbà òní, "Ẹyin ọmọ mi, ẹ wá bá mi ṣolúdẹ e wá bá mi ṣeré o. Ẹ wá bá mi ṣe eré òpin ọ̀sẹ̀ kẹ́ tó tún máa padà lọ sí ilé yín ní ọ̀sẹ̀ tuntun ta á tún mú." Ta bá lọ sọ́dọ̀ màmá mi, a máa ṣe oríṣiríṣi eré, nítorí wípé àwọn ọmọ bí ẹgbẹ́ wa pọ̀ níbẹ̀. Ó jẹ́ àwọn ilé táwọn ọmọ máa ń pọ̀ sí, táwọn òbí àti ọmọ máa ń pọ̀ sí. So ore ọ̀fẹ́ wà fún wa láti rí àwọn ọ̀rẹ́ wa táa máa ń rí lópín ọ̀sẹ̀ lẹ́ẹ̀ko kan. Inú wọn sì dùn pé à, àwọn ọ̀rẹ́ mi tún ti dé o. Jẹ́ n lọ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, jẹ́ n lọ wo o. A mòhun maworan lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Inú wa máa ń dùn nígbà táa bá ti fojú ríra wa padà, a máa ṣeré lọ. Ilé tí mama ìyá iya mi dẹ̀ ń gbé, ó jẹ́ ilé tó ní ojúrin níwájú. Ta máa lọ sójúrin n bẹ̀, ta máa lọ máa fi àwọn, àwọn òkúta ìyanrìn la máa fi n ṣeré. O ní àwọn kan náà tí wọ́n ṣe, àwọn tó máa ń ṣe okòwò fún un láti ṣeré idárayá ní òpópónà bẹ̀. A máa tún lọ síbẹ̀, a sanwó láti wọlé kí a lè wo oríṣìíríṣìí àwọn eré táwọn ẹ̀gbẹ́ wa ń ṣe. Ìmi náà a máa, àwa náà máa wọlé síbẹ̀, a máa ṣe láti dá awon eyàn lára yá. Inú mi máa ń dùn tí bá rántí ìgbà kéékèèké.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òun ní ẹ̀kọ́ àti ìmọ̀. Ṣé ọmọ náà ṣọ lẹkọ́? Ṣé ọmọ náà ṣọ ní rẹlẹ? Ṣé ọmọ náà ṣọ ní ìmọ̀? Ṣé ọmọ náà ṣọ lè ronú yàtọ̀ sí iṣẹ́ tó wà ní iwájú ẹ̀? Ṣé tí ó bá ní iṣẹ́ pàjáwìrì, ṣe ó lè ṣe níṣẹ́ ju àyà? Ó dá kí ọmọ ní ẹ̀kọ́. Ó dà wà lára ohun tí mo mọ ní ìfẹ́ sí jù. Ṣé ọmọ lè kí ọ̀gá rẹ̀ bó bá dé láàárọ̀? Bó ò lọ ṣe lè kí olùbáárà síi. Bó ò lọ ṣe lè dá olùbáárà lóhùn, even kí ẹni ọ̀run kó gbe ìbínú wá, bó jẹ́ ìbínú ti wà lára rẹ̀ tẹ́lẹ̀ ni. Tàbí n tó rà kò ṣiṣẹ́, bó ṣe jẹ kó ṣiṣẹ́, òun ni inú bí tó gbe ìbínú wa bá ní ibi iṣẹ́. Bó òun ló ń ṣe ní ẹ̀kọ́ àti ìmọ̀ láti fi dá irú ẹni náà lóhùn láìní ìjà nínú. Ṣé ó ní ẹ̀kọ́ tó yẹ fún iṣẹ́ náà? Máa bèrè lọ́wọ́ rẹ pé kí ni àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn rí. Ṣé o ní ìrírí kan tàbí ìkejì àbí nínú ìwé tí ó fi jẹ́ ìwé iṣẹ́ tó mú wá. Kí ni àwọn ibi, àwọn bó ni o ti ṣiṣẹ́ rí. Àwọn wo ni àwọn ǹkan tí o ti fi kẹ́kọ̀ọ́ tí ó dára níbi tí o ti ṣiṣẹ́ rí. Nítorí wípé bí èèyàn bá ṣe ń ṣiṣẹ́ náà, òun ni ó mọ̀ ní mọ̀ síi láti mọ̀ wípé, à, báyìí ni n tó ṣe mí ní ìṣùta àbí n tó ṣe mí ní ìjàmbá sí nínú iṣẹ́ tí mo ti ṣe rí sẹ́yìn. Irú rẹ̀ ò gbọdọ̀ wáyé mọ́. Irú àwọn iṣẹ́ wo lo ti ṣe tẹ́lẹ̀? Ṣé ó ní ọwọ́ lóké làti lè ṣe irú iṣẹ́ tèmi? Kí ni òun lò fi hàn láti fi mọ̀ wípé ó ti ṣiṣẹ́ dáadáa àti ọmọlúwàbí òun ló jẹ́ níbi tí ó ti wá rí. Èmi nífẹ̀ẹ́ láti máa gba ọmọ tí ó ní ìwà rere àti ìwà dáadáa lọ́wọ́. Ṣé ó ní ìwà rere àti ṣé ó lè ní okun láti ṣe irú iṣẹ́ tí ó wá, tí ó wá láti wá kọ̀wé sí pé òun fẹ́ ṣe yìí? Ṣé ó jẹ́ ènìyàn tó tọ́ ní òye? Ṣé ó jẹ́ ènìyàn tí ó ṣe mú yangàn? Ṣé ó jẹ́ ọmọ tí a fi ń fọwọ́ sọ̀yà wípé ọmọ tí mo fi sí ilé iṣẹ́ mi yìí, mo máa gbẹ̀rí rẹ̀ jẹ́? Mo gbẹ̀rí rẹ̀ jẹ́ tí ǹkan bá ṣẹlẹ̀, n tó bá sọ fún mi bẹ́ẹ̀ náà lò ri. Mo máa ń fẹ́ gba ọmọ tí ó jẹ́ ọmọ tí ó tó mú yangàn, tí ò ṣe ọmọ tí ó mọ̀ jàmí ló lè lẹ́yìn. Ṣé ó lè bá ọmọ tí ó lè bá àwọn olù mìíràn ṣe láti jọ dà jíróró àbí lọ́ ti lọ dà rúru. Ṣé ọkàn rẹ̀ wà nínú iṣẹ́ tí ó wá, tí ó wá láti wá fọwọ́ gbàwé fún pé òun fẹ́ ṣe. Nítorí wípé àwọn ọmọ mi wọ́n kọ̀ láwọn fẹ́ ṣiṣẹ́ ni, ṣùgbọ́n ọkàn àti òye wọn ò sí níbẹ̀. Wọ́n kọ̀ wà láti wá ṣiṣẹ́ pe kọ́lé kúrò nílé àbí láti fi lówó lọ́wọ́. Ṣé ó máa fi ọkàn àbí ara síi? Gbogbo àwọn ǹkan báyìí ni mo máa ń yẹ̀wò tí bá dẹ̀ fẹ́ gba ọmọ ṣiṣẹ́. Mo máa ń bèrè lọ́wọ́ rẹ pé kí ni àwọn òbí rẹ ń ṣe. Ṣé ọ̀dọ̀ àwọn òbí rẹ ni ń gbé? Kò mọ̀ mọ̀ gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n àbọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ láti kóyò láti máa kó wàkúwà káàkiri. Mo máa ń bèrè pé ṣọ́dọ̀ àwọn òbí rẹ ni ń gbé kí n lè mọ̀ wípé ọmọ tó wá láti léèrè ló títú àti lọ́dọ̀dọ́ ni. Bí ìṣòro bá wà ṣé ó lè yanjú rẹ̀? Nígbà mìíràn èèyàn máa ta ǹkan, bóyá ǹkan òún ò dá bí ẹni tó rà bá ṣe rà délé tó jẹ́ ó rà láti lónìí. Ó yọ wá délé wá ní ǹkan òún ò ṣiṣẹ́ ṣé ó lè yanjú ìṣòro òun bí ọ̀gá ò bá sí níbẹ̀. Ó gbọdọ̀ jẹ́ ọmọ tí ó lè fọwọ́ sọ̀yà láti lè sọ wípé mo lè ṣiṣẹ́ náà níbà tí ọ̀gá mi ò bá sí lórí ìjókòó. Ṣé ọmọ tó lè dé lásìkò ní gbogbo àwọn ǹkan tí mo mọ́ rò náà nu? Nítorí náà mi kì í fẹ́ gba ọmọ tí ó bá ti jìnnà jù, tí ilé rẹ̀ bá ti jìnnà jù sí ibi iṣẹ́ láti má mọ̀ pẹ́ dé. Gbogbo ẹ ni mo mọ́ rò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù nítorí wípé àsìkò náà láyé, àsìkò gba ẹrùn wà, àsìkò gba òtútù sì wà. Ni àsìkò gba òtútù, olúwa rẹ nílò láti wọ àwọn aṣọ tí yóò bógbá yà, tí yóò bo ọrùn, tí yóò bo apá láti fi lé òtútù dànù. Bó tẹ̀ jọ́rí lédè Nàìjíríà ni èmi wà, ṣùgbọ́n a ní àwọn, a ní àwọn àsìkò òtútù, a ní àwọn àsìkò ọyẹ́ tó jẹ́ wípé àwọn aṣọ ọyẹ́, mo ní wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan ní apá kan tí mo dá wọn sí nínú ibi tí mò ń ka aṣọ mi sí. Nígbà òtútù ni wọ́n mọ ń jẹ́ lílò, tó bá sì dìgbẹ ẹrùn, ọlá máa sọ pẹ́lẹ́bẹ́ tí olúwa rẹ máa ń fi yẹ́ oòrùn láti má jẹ́ kí ó tó ní kòkòrò àwọn òkòkòrò wùnú wùnú lára. Nítorí náà, mo ní aṣọ òtútù o. Aṣọ òtútù ọ̀nẹ̀ wá wà láti mú ara ọ máa tí èèyàn bá wọ̀, ó máa jẹ́ kí ara gbóná nínú, kò ní jẹ́ kí èèyàn mọ gbọ̀n kíjòkíjò lẹ́nu àti létè. Ó máa ń rani lọ́wọ́ láti lé òtútù dànù. Nítorí náà, ó dára láti ní aṣọ òtútù o. Aṣọ òtútù máa ń dá oru bo ara, kò ní jẹ́ kí òtútù yẹn wọgbá yà láti fi dá èsàn sí olúwa rẹ̀ lára, láti ṣe àbójútó àìlera. Nígbà mẹ́ẹ́ tí ara bá fẹ́ra kù, èèyàn máa ń nílò rú àwọn aṣọ òtútù náà láti jẹ́ kí oru mú ẹni tí òtútù mú bó le mó ju òtútù ní àsìkò òtútù tó jẹ́ pé ara ìyá, òun ló fa òtútù wà bóyá ó gbòdì ló fa òtútù, wọ́n ni ẹ dá aṣọ òtútù bò àbí kẹ́ jẹ́ kó wọ aṣọ òtútù nítorí wípé òtútù ló mú ní àyà láti dá ara pò. Aṣọ òtútù máa ń jẹ́ kí ara èèyàn kó bóró bí ẹni tó sùn tó bóra ni. Ó máa ń dá kí èèyàn wọ aṣọ tó máa fún èèyàn ní àlàáfíà. Láti aṣọ òtútù ó dẹ̀ tú da iná bí ara bá ń gbóná bí mo ṣe ti sọ sẹ́yìn. Aṣọ òtútù máa ń jẹ́ kí gbogbo àwọn ẹ̀dọ̀ fóró òkun àti tinu, ó máa ń jẹ́ kí gbogbo wọn wà ní ètò tó wà. Tí a bá wà nígbà òtútù, tí èèyàn bá wọ aṣọ òtútù, kò ní jẹ́ kí èèyàn máa gbọ̀n pópópo láti inú. A jẹ́ kí olúwa rẹ lè fi ọkàn àti òye sí ohun tí ń ṣe. Kí èèyàn máa rìn lọ lóju títì nínú òtútù. Bo bá ti wọ̀, wà, ẹlúwẹ́ á sì máa bù wà láti, a sì máa ṣe ìṣe rẹ̀ bí ọmọlúwàbí. Kò ní jẹ́ pé yóò mọ̀ gbọ̀n tí gbogbo ohun tí ń wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gùn tí ẹ wà ní ìkàn. Ó máa ń jẹ́ kí olúwa rẹ lè ronú bí èèyàn bá wọ aṣọ òtútù nínú òtútù. Wà á lè mọ̀ ronú, wà á lè wà ní ètò tó dá bí ọmọ ènìyàn. Kò ní jẹ́ wípé bó ṣe lọ máa yẹ́ oòrùn àbí bó ṣe lọ máa mú ǹkan gbóná, òun nìkan ló máa bẹ lọ́kàn rẹ̀. Ó máa ń fún èèyàn ní ìtùnú. Aṣọ gbígbóná tí èèyàn bá wọ̀ bí aṣọ jẹ́ aṣọ òtútù, ó máa ń jẹ́ kó rọrùn láti rìnrìn tàbí jókòó. Tó bá lọ lóju títì, tó bá ti wọ aṣọ òtútù rẹ̀, ó ní pé kítà ǹkan mí mọ̀, ó mọ̀ ọ́ lọ nítorí wípé bó òtútù tí ẹ̀ ń fẹ́ níta, ìwọ ń yẹ́ oòrùn láti inú pẹ̀lú aṣọ tó ti wọ̀, tó pọ̀, tó dẹ̀ nípọn, tó ti wọ̀ sára. Ní bẹ́ẹ̀ ni lé òtútù dànù. Ótútù yẹn ṣe bá fẹ́ máa kọlù ọ láyà lójú òpópónà, aṣọ tó wọ̀ sọ́hùn ni wọ́n máa kọlù. Kò ní jẹ́ nínú àgọ́ ara ẹni náà láì tí èbí kítà aṣọ náà mọ lé òtútù dànù. Ẹ rí àwọn tó wà lókè òkun, wọ́n ó bó bó bó, wọ́n ó bó títí dé tí. Nítorí ẹ́ gbogbo òtútù tó bá ń fẹ́ tí ń yá lọ, tí ń yá bọ̀, kò ní kàn wọ́n nínú egungun tí òtútù wa lọ fi dá èsàn mí fún wọn. Nítorí náà, èmi láṣọ òtútù o, ì ń bẹ nínú ìyẹ̀wù.

A! Ibẹ̀rẹ̀ tẹbi mi leere yi, ó dùn mọ́ mi gidi gan ni. Nítorí wípé oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa, ó bá ní sọ̀rí sọ̀rí. Alákọ̀kọ́ ẹ já a mọu láti orí fried rice, mo gbọ̀ga nínú rẹ̀. Mo mọ̀ mọ́ímọ́í ṣe, bẹ́ẹ̀ náà sì ni mo mọ àkàrà díì. Àkàrà òún, mo kọ́ bí wón ṣe ń po dáadáa látọ̀dọ̀ bàálé mi, ṣùgbọ́n níìsín mo ti mọ̀ ṣe jù lọ. Ọ̀gá mi ni mí nídì rẹ̀, tí bá ṣe báyìí, imọ̀ ń ga mọ́ ara rẹ̀ jẹ ni. Ẹ jẹ́ wá padà sí di alákọ̀kọ́ tó jẹ fried rice, mo mọ̀ ṣe tó yọran tií. Kí n sọ bí mo ṣe mọ̀ ń ṣe, bí bá ti mú ìrẹsì tí mo sànú dáadáa pẹ̀lú sèbẹ̀, màá kọ́kọ́ gbé e léná. A kọ́kọ́ bọ̀ dáadáa fún bí iṣẹ́ju mẹ́wàá, màá wá yọ omi funfun tó máa ń pè ní sítáàchì. Yíyọ dàánú kó má lè mọ̀ọ́ jẹ́ kó lẹpọ̀ àti pé kò dà náà kò pọ̀ jù lára. Máa yọ, máa lé yọ gbogbo ìdọ̀tí iyẹpẹ ni, àwọn òkúta wíwìnwín tí wọ́n wà ní sálẹ̀ oúnjẹ, àwọn yìí ó ti ṣan lọ sí sálẹ̀. Máa yọ́ wọn dàánú. Hin wà á mú ìrẹsì òún, hìn dá orí iná hìn d'omi le. Omi ẹ̀ràn táa ti kọ́kọ́ fi adìyẹ ni, àbẹ́ ẹran àgbò, àbẹ́ ẹran mọ̀ọ́lù. Èyí tó bá wù kí ì tí ì lòó lẹ̀. Ì tí kọ́kọ́ ṣètò oyún ọ̀nà, ì tí fi gbogbo àwọn èròjà sí, tí mọ́ ń mú ǹkan ta sánsán, èròjà oúnjẹ, ìsebẹ̀ ni ì ti ṣe. Omi rẹ̀ la máa ń lò fún fried rice. Bí a bá rí omi lò fried rice ò ní dùn. A nílò láti lo omi ẹran yòwú tó wù ká lò. A wa dà á sínú ìrẹsì tí mo ti sànú dáadáa. A tún wá fi àwọn èròjà náà sì níwọ̀nba. A à ní jẹ́ kó jà ó, nítorí pé omi ẹ̀ràn alákọ̀kọ́ ó ti ní èròjà tó tó, ṣùgbọ́n kò tó láti ṣe ìrẹsì ta ṣe gbé sí orí iná. A sì tún máa fi díẹ̀ náà fi gbáǹdì kí ó lè wá dùn lẹ́nu. Níbi tí ìrẹsì bá ti jí iná lọ, títí ń ṣòkùtù yọ̀yọ̀ lórí iná, a mú kárọ̀tì, a gé wíniwíni. A mú sweet corn, a ti dà yẹn náà kúrò nínú páńgolo rẹ̀. A mú oníkan náà ta a máa ń pè ní green beans, hin mọ̀ ń gùn báyìí. A fọ̀ọ́ bẹ̀, a fi gẹ wẹ́lẹ́wẹ́lẹ́. A mú gbogbo yún, a wá gbé òróró lé ná. A mú ṣe alubosa, a dà á sínú òróró fún láti ta sánsán. Ẹ sì mọ̀ pé alubosa dà ni ara pọ̀ jù. A wá rẹ alubosa sínú òróró tó gbóná. Bo bá ti gbóná dáadáa tó ti dín níwọ̀nba, kò ní jóná o. A wa mú gbogbo kárọ̀tì ni, sweet corn ni, green beans ni ta ti gé hunu hunu, ta ti lé kèlékèlé, a dà yẹn sínú òróró òún. A rò ó pọ̀. A fi maggi àti àwọn ohun tó máa ń mú ǹkan ta sánsán, a fi sínú yún náà. A wá padà sórí ìrẹsì ta ti ń ṣe lọ. Ẹ tọ̀ọ́ wò, ìgbà mí mo máa ń fi ata ró ódo sí kó má ba à má rìn yàn lọ́kàn. Màá fa ata ró ódo sí, màá kan òróró díẹ̀ sí kó lè wá fluffy. Lẹ́yìn náà, gbogbo ohun tí mo ti dín nínú òróró, màá wá dà á sí orí ìrẹsì yìí. Mo tiẹ̀lẹ̀jẹ̀ wípé ìrẹsì òún náà ò tí fẹ́ gbé omi. Omi díẹ̀ náà ni ó kú lára rẹ̀. Tí màá ti rí i pé mi ò need àti fi, mi ò nílò láti fi omi sí i mọ́. Í wà dà gbogbo ohun tí mo ti dín ún, í dà á sí orí ìrẹsì òún, màá wá rò ó pọ̀ lòní fẹ́rẹ́ jogi kí gbogbo ẹlẹ́wọ̀nú ra wọn. Màá dẹ́ pa pírímípírím kí ó ru, kí ó lè jẹ́ kí ó gbé gbogbo àwọn omi kíńkínkín tó máa ń mú oúnjẹ ẹlẹ́pọ̀ yẹn. Ó ru, ó wá gbé gbogbo omi òún pátá. Tí n bàá ti rí i pé ó ti gbẹ, màá wá mú ọmọrogùn. Ọmọrogùn la a lò, a ní lò síbí kó má ba à fọ́jú pọ̀ ká lè ró dáradára. Màá wá mú ọmọrogùn, kí n kí bọ̀ sálẹ̀ ìrẹsì òún, ń gbé ó ké. Ì tún kí bọ̀ sálẹ̀ ìrẹsì òún, ń gbé ó ké. Ì kí bọ̀ àárín, ń gbé ó ké. Báyìí kò ní jẹ́ kí oúnjẹ òún fọ́ pọ̀. Yóò sì jẹ́ kí oúnjẹ òún, kí gbogbo rẹ̀ wọnú ara wọn dáadáa. Kò ní jẹ́ pé bí i kán dùn ju bí i kán lọ, àbí bí i kán jiná ju bí i kán lọ, àbí bí i kán ò lè rójà tó.

Mo máa ń rántí àwọn àdéhùn mi, nítorí wípé kí n tó ṣe àdéhùn pẹ̀lú èèyàn, màá ti mọ bóyá àdéhùn tí mo lè mú ṣẹ ní, àbí àdéhùn tí mi ò lè mú ṣẹ. Tó bá jẹ́ eléyi ti mi ò lè mú ṣẹ, màá ti jẹ́ kó yé ẹni òhun pé a, ohun tó ní ń ṣe fún ọ̀ yí àbí iránlọ́wọ́ tó ní ń fún ọ̀ yí, mi ò ní lè mú ṣẹ. Má bínú. Nítorí wípé bóyá èmi náà ti ní ń tí mo fẹ́ ṣe níru àsìkò òun, bóyá ìdéhùn-àdéhùn pé èèyàn fẹ́ lọ, èèyàn fẹ́ ṣe ìgbéyàwó ni pé a, ẹ dákun, ẹ wá fún'gbéyàwó mi o. Mo ti wá wo ṣàásùn pé a, ní ìjọ̀-ní ìjọ̀kan náà ni mo dẹ̀ ti ní àdéhùn pẹ̀lú èèyàn kan náà, bóyá ẹni yẹn náà fẹ́ ṣe ìnáwó ni màá ti ní màá wá fẹni òhun. Bóyá láti bá a dáná ni àbí láti rán lọ́wọ́ fún ayẹyẹ àbí n tó bá fẹ́ wú ò ṣe. Àbí èmi náà ni mo ní nǹkan tí mo fẹ́ ṣe fúnra mi tó jẹ́ ijọ́ náà ló bọ́ sí tí mo bá ti wò nínú ìwé mi àbí nínú ibi tí mo máa ń kọ́ ẹni tí mo fẹ́ ṣe fún ọ̀sẹ̀ àbọ̀ ọjọ́ fún, a, má bí ẹni òhun pé kí má bá à dó, kí má bá à jẹ́ kí ojú tí ọ àbí kí má bá à jẹ́ kí ẹni tí ó fẹ́ ṣe mẹ̀ ẹ. Mi ò mọ̀ ní lè ráyè wà. Nítorí wípé èmi náà ní nǹkan bá èmi náà ní nǹkan bá ẹni. Ni ìjọ̀kan náà lò sí bò si. Nítorí náà mi ò fẹ́ yẹ ẹ́, mi ò fẹ́ jẹ́ kí ẹni tí ó fẹ́ ṣe kó yẹ ẹ́ lẹ̀ dákun dábọ̀, wọ ẹlòmíràn, ń sun fèní náà bẹ. Bo bá jẹ́ jẹ àdéhùn pé mo fẹ́ yá ni lówó ni, tí mo ti mọ wípé owó náà mi ò ní lè rí ẹni náà yá. Irú àbúrò mi ń sìn yìí tí mo rán lọ́wọ́ láti bá san ilé ìwé ẹ̀kọ́ rẹ̀. Ó ti ń sọ fún mi, ó ti pẹ́, ó ti tó bi oṣù méjì, mẹ́ta, mẹ́rin gan sẹ́yìn kó tiẹ̀ tó di pé ó lọ sí ilé ìwé nígbà tí ó padà lọ lọ́tẹ̀ pé a ilé ìwé tí wọ́n bá ti wọlé padà. Oṣù kìíní nínú ọdún tuntun ta bọ́ sí yìí, òun là wọ́n máa san owó ilé ìwé àwọn. Wípé mo ti mọ̀ pé kò sí ibi tó mú ó ti rí kí n dá kun kí n dá bọ̀. Lóhùn ṣe sọ fún mi lẹ̀ kó tó di ìgbà òun síbí oṣù mẹ́ta sẹ́yìn. Mo fi sọ́kàn bó jẹ́ jẹ pé mi ò mọ ibi tí ń ti rí. Ṣùgbọ́n mo ṣà fi sọ́kàn pé kò sí ibi tí ó kọjú náà sí. Àtọ̀sí pé ojú Olúwa náà ni gbogbo wa ń wò. Mo ní mo ti gbọ́ bí i tẹ mọ̀ bí ó ṣe ṣe pé Ọlọ́run bá yóò rán gbogbo wa lọ́wọ́. Mo ṣàdéhùn mo ti gbọ́. Nítorí wípé kò sí ibi tí ń ti sí náà ni. Mo tun ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ àdéhùn tí ì ní lè mú ṣẹ rárá tí mo ti mọ̀ pé ó ṣe é ṣe kò ṣe é ṣe. Bá ti pàdé ohun tí kò ṣe é ṣe ni. Ìnkan fie o. Kí ni ò ṣe é ṣe o? Ma jẹ́ kí kó yẹ ẹ́ lẹ̀ fún ọ o. Wọ ẹlòmíràn tí ó rán ọ́ lọ́wọ́ àbí wọ ẹlòmíràn tí ó bá ọ ṣe ohun tí o fẹ́ ṣe. Nítorí náà kí n tó bá èèyàn ní àdéhùn, mo ti máa ń dá àárò, màá ti dá lọ sọ́ tún màá ti rò ó sì wípé ṣe torí mo jẹ́ èèyàn kan tí ń nífẹ̀ẹ́ sí kìí mọ̀ jẹ́ kí inú èèyàn dùn wi pé a, ósi ti sì sọ fún mi pé ó se kíni báì fún mi kí wá lóde tó wá tú yìí ohun padà. Láì sọ fún mi kíá. Mo jẹ́ èèyàn tí mo máa fẹ́ ṣe gbogbo ipá mi láti wípé mo mú àdéhùn tí mo bá ti bá èèyàn ní, mo mú ṣẹ. Nítorí náà bó jádehun láti fún ọmọ níṣẹ́ náà ni ní bùsọ̀ mi. Tí bá ti sọ pé òkay, mo ti, mo ti gbá ọ́, ó ti yege nínú ìdánwò tí mo ṣe fún ẹ láti gbá ọ sísọ mi. Mo máa ń fún wọn ní iṣẹ́ òhun. Mi ò kì í fun ẹ́yàn méjì àbí eyàn mẹ́ta ní iṣẹ́ ẹyọ kan tí ó wà dìjà. Tí bá ti rí wípé ọmọ ilé yìí ò yege fún iṣẹ́ tí mo fẹ́ je ó ṣe, màá ti tètè jọ́wọ́ rẹ̀ lẹ̀. Màá tún fún un lówó ọkọ̀. Kò má bá dàbí pé iyè tó kù lọ́wọ́ mi ni mo mọ̀ fi ré ibi tí wọ́n ti ní kí n wá ṣe láti dárú rú, láti bèrè ìdáhùn àti ìdáhùn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Owó tó kù lọ́wọ́ mi mo máa fi lọ síbẹ̀. Mo tún máa fún ọmọ lówó ọkọ̀ bó jẹ́ éleyi tó yege àti éleyi tí ò yege. Mo máa ń rí dájú wípé mo rántí àdéhùn. Àdéhùn tí bá ti sọ bẹ́ẹ̀ ni. Mi ò kì í sọ bẹ́ẹ̀ kọ́. Tí bá dẹ̀ need láti sọ bẹ́ẹ̀ kọ́, màá jẹ́ kí ẹni òhun tètè mọ̀ kó tó tó àsìkò àti àkókò tí ó nílò òhun bí mo ṣe rí ni i ẹsẹ̀ wọn.

Àsìkò yìí ni àsìkò tí mo máa ń kọ ìwé tàbí kí ń máa ka ìtàn. Nítorí pé mo wà lórí ìlà, mo sì mọ̀ pé kò sí ibi tí mò ń lọ tí tí tó máa fi kan mi lórí ìlà. Bóyá orí ìlà pé àǹdúró de mọ́tò ni tí a dẹ̀ ti mọ̀ wípé yóò tó gún ìṣẹ́jú, àbí mi gan an fẹ́ lè súnmọ́ wákàtí kan kó tó kan mi. Mo máa ń fi àkókò yìí láti máa ka àwọn òwe pẹ́lẹ́bẹ́ tó wà lọ́wọ́ mi, àbí kí ń máa kọ ìtàn. Nítorí pé àsìkò yìí ọkàn mi ó sì mí àti wípé màá tú wá fi máa kọ ẹ̀kọ́ lóríṣiríṣi. Ó dàjẹ́ lórí fóònù ọwọ́ mi náà ni mo fi máa ma ti kọ ǹ tí mo ti pa tìtẹ́lẹ̀, màá fi àsìkò yìí máa fojú sí i. Nígbà mí náà ó dàdẹ́ jẹ́ orin. Ẹ mọ̀ pé bí ènìyàn bá ń gbọ́ orin, ọkàn máa ń tura, olúwa rẹ̀ á tún ronú jinlẹ̀. Mo lè fi yẹ́bọ́ọ̀dù mi sétí láti máa fi gbọ́ orin, ó máa ń jẹ́ kó tú ọkàn mi lára, òun ni mo máa ń mú àsìkò yìí lò. Mo máa ń ṣe èrò pẹ̀lú ara mi. Àsìkò yìí ni mo máa ń ronú kíni mo fẹ́ ṣe lọ́la, àbí tí ń bá délé, màá ti sáré ro gbogbo ohun tí mo fẹ́ fi wákàtí tí mo ti fi ń pàdánù níbi tí mo dúró sí, tí mo fi ń dúró de kí ọkọ̀ ó kan mi lórí ìlà. Àsìkò yìí ni màá fi sáré kọ síta nínú ìwé pé ó ti jẹ́ kí n wà lé lágo mẹ́rin, ṣùgbọ́n bí mo ṣe ń wo bí èrò ṣe gùn níbí yìí, ó má lè tó bí aago márùn-ún àbọ̀. Bó wá ni mo ṣe wá fẹ́ ṣe láti rí dájú wípé àsìkò tí mo fi pàdánù díẹ̀ níbí ko, ko, ko yọ́lẹ̀ fún mi jù nígbà tí ń bá délé. Màá ti wá mu, màá ti kọ̀ pé àti bá délé kí n tó ti bá máa fi bọ́lẹ̀, mà sáré ra. Bóyá mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni, mà sáré ti ra alà. Mi ò ní lọ síbi tí màá ti nononọ. Kódà kọ̀pé lówó lá fún mi, màá ra tí mo fẹ́ rà kúrò lásìkò láti máa fi gbogbo àsìkò yẹn tó ṣòfò lọ já yàtọ̀ sí elé tí wọ́n ti ń gbà lọ́wọ́ mi níbí. Àsìkò yìí náà dẹ̀ kèrè mo máa tún fi ń ṣe iṣẹ́ ọwọ́. Ó lè jẹ́ pé nǹkan ló mú mi kí ń yà, mà mú ìwé mi síta, mà bẹ̀rẹ̀ sí ní ya ǹkan àbí kí ń bẹ̀rẹ̀ sí ní kàwé. Àsìkò náà máa jẹ́ àsìkò fún mi láti tú bá ènìyàn sọ̀rọ̀ níbi tí mo dúró sí. Ó lè rántí rẹwà ọkùnrin tí màá ní ká jọmọ́ jírórò, àbí obìnrin wípé irú ǹkan bí eléyìí ẹ jẹ́ ní mò bá tọrọ̀ gan an má bẹ́ sílẹ̀. Ó kàn lè jẹ́ pé ǹkan máa ṣàdérérẹ́ rìn pọ̀ ni. Níwọ̀n adípá, akílọ́pà, ńlẹ́rìnín. Ó lè mọ̀ ní sí àwòrán tí mo wọ̀ lórí fóònù ọwọ́ mi, òun máa ń pa mí lẹ́rìnín, à, àǹtí ṣé ètí mò ń ti ń lọ lórílẹ̀èdè Nàìjíríà ni? Eléèla mọ̀ọ́mọ̀ tó rí kà, ká tó ṣẹ́jú pẹrẹ. Ẹ̀mi àti ẹni tí ajọ dúró pọ̀, tóun náà tó ti su lórí ìdúró, òun náà máa wá bá mi. A máa bẹ̀rẹ̀ sí ní jírórò láti bẹ̀ lọ bí ènìyàn ṣe máa ń mọra kò yé ju bá ọ̀nà náà lọ, á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, á bẹ̀rẹ̀ sí ní jírórò. Gbogbo ohun tí òun náà ní lọ́kàn, bó jẹ́ ọmọ ilé ìwé ni, yóò sọ ilé ìwé tó wà, bó jẹ́ ẹni tó ti lọ́kọ ni, gbogbo ẹ náà ibi tí ọ̀rọ̀ ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Ó jẹ́ àsìkò tí mo máa ń ronú dáadáa, tó jẹ́ pé gbogbo ohun tó wà lọ́kàn mi màá rò wọ́n, ọkàn mi ó ṣí, atẹ́gùn, àyò, àlàáfíà yóò fẹ́ sí mi lórí. Màá wo gbogbo ǹkan tó wà láyé ká ibi tí mo wà. Igbà mí ìdẹ̀ kèrè orí ọ̀fẹ́ máa ń wà fiyàn gan láti túya jù. Bóyá o ti, bóyá àdúgbò rẹ ni náà bá kan, tó ti wò pé kí tẹ̀lú ó lè ṣe gan láti fi rán àdúgbò rẹ lọ́wọ́, àbí ó fẹ́ bẹ̀rẹ̀ okòwò, okòwò tó fẹ́ ṣe gùn yọ. Ibi o ti dúró sórí ìlà, ojú rẹ lè là gan láti rí okòwò èèyàn kan tó wà, ó pé àti bá dẹ̀ ṣe irú ǹkan báyìí ládùúgbò mi, yóò sì dára púpọ̀ jù. Irú ǹkan báyìí ó sàn wọ́n gidi jù ládùúgbò mi. Gbogbo àsìkò yìí, ó má ń jẹ́ kó jẹ́ àsìkò ìrónú. Nítorí wípé o ò lè fo àwọn tó wà níwájú rẹ dá. O ò lè ti torí wọn, o ò lè ti torí pẹ́rúpọ̀lẹ̀ kó wá kúrò nílà àti ẹ kó lọ síwájú bí i pé ìwọ ló kan. Létòlétò ni wọ́n ń tò. So àsìkò yìí ó jẹ́ kí, ó jẹ́ àsìkò tí mo máa ń ronú jinlẹ̀, tí mo máa ń kọ ìwé, tí mo máa ń ka ìwé tàbí kí ń gbọ́ orin láti fi jẹ́ kó yá.

Èmi ò kín bínú rara o. Obìnrin oníwà tútù, bìrìmù bìrìmù ni mí bí omi inú amù. Mo jẹ́ obìnrin tó jẹ́ pé tí bá wà nínú ọkọ̀, ibi tí mò ń lọ ni mo kọjú sí. Ìlú tí mò ń gbé níbí tó jẹ́ ìlú ìlú uyó. Ìlú uyó sí ìlú Èkó kó máa kín imse wákàtí kékeré. Ó máa tó máa wákàtí mẹ́wàá sí méjìlá. Ṣe irú èmi tí mo wá lọ sí ìrìn àjò tó jìnnà tó bá òun, ló wá yẹ ki òun tún má bínú? Mi ò ní bínú, bí mi ò ti ẹ̀ níwù kẹni tí ó mú mi bínú wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹni bí mi ò ní kí wọ́n gbé sí mi lẹ́gbẹ̀ẹ́, nítorí wípé àwọn kan, ìwà wọn àti ìṣe wọn òun má ń rin ní lára bí apẹ̀rẹ̀. Ẹ̀yin àti ènìyàn tẹ́jọ́ lọ sírí àjò wákàtí mọ́kànlá sí méjìlá, a ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìrìn àjò ní, ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ yin. Ṣé ẹ mọ bí òórùn ẹ̀yin ṣe máa ń rin nímu, tí ó dàbí epe èèyàn so. Ó ti lè má tètè mọ̀ pé wọ́n jẹ ẹyin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Ó ti ma wo pé, àwon wo ló wá fẹ́ ba òórùn inú ọkọ̀ jẹ báyìí. Kò tó ṣẹ́jú pẹ́rẹ́, o ti rí pé ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òhun ni ń jẹ yin. Bẹ́ẹ̀ ni nsí tún òún gúnfẹ̀, bí ó bá ń gúnfẹ̀, tí ń gúnfẹ̀ sọ́tùn, tó ń gúnfẹ̀ sóṣìí, ó wà máa wò pé ṣé èèyàn ni àbí bá mi. Irú àwọn èèyàn onísọnù bá òhun, wọ́n wà. Kò sí bó ṣe lè wo pé ò ní bínú àbí ṣọ̀rọ̀ tó. Wọn ó ṣà mọ́ ọ tì ọ́ ní àbí kó máa fẹ́ mu omi, kí omi na dà sí ọ lára, kó omi náà wá dà sí olúwa rẹ̀ lára, àbí kó máa jan ẹsẹ̀ mọ́lẹ̀, àbí kó máa fi ẹsẹ̀ tí ẹ kó máa ń fi rọ tèmi bí i tábìlì. Gbogbo àwọn nǹkan bí elé, o máa jẹ́ ǹkan ìkó rira nítorí pé ẹni tó jókòó ti ẹni jẹ́jẹ́ ń jẹ́jẹ́. Ohun náà o le sáláẹ̀ mọ́ ní ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lára. Òhun kó rẹ̀ ìrírí ni, ó kó rẹ̀ ní ìjánu ni. Sugbọ́n wọ, o mú ara tiẹ, o dá lẹ sáré ẹlòmíì náà tó ń gan náà nídi ẹni tí yó fara tì Ṣẹ̀ rí i pé ìbínú lè fẹ́ wáyé ní, ẹ ní ọ̀nà kan náà. Ṣùgbọ́n mo máa ń fi ọpọlọ sí i ni o, nítorí wípé ibi tí èmi ń lọ, ibẹ̀ ni ọkọ̀ mi wà. Ohun rere tí mo fẹ́ lọ ṣe, ó ní ìdí pàtàkì tí mo fi ìlú tí mo wà sílẹ̀ láti máa lọ sí ìlú mìíràn. Ibẹ̀ lọkàn mi ó wà kò ń ṣe nípa ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Bí i kí n ti ká ti dé ibí à nlọ kí n ti bọ́lẹ̀ lọ fa ara si mi, òhun ni máa ń ṣe mí. Èmi ò kín bínú nínú ọkọ̀, àfi tí ìbínú òun bá wá tó gẹ́ẹ́bẹ́ ẹ, tó ti rí i pé à, ẹni òhun ìwọ̀sí yìí ti wá pọ̀ ju. Àwọn ẹlòmíì ó di ìgbà tó bá ń sọ̀rọ̀ kí wọ́n tó lè ronú. Bó jẹ wọ́n fẹ́ ra ǹkan láti ojú fèrèsé, bó jẹ́ gbẹ́gbe tó dé mi ní ìfẹ́ sí kí wọ́n jókòó sí ti fèrèsé, kí a tẹ́gùn ayọ̀, àtàlà fià le mọ́ ba ń là, àbí tí bá ní ǹkan tí mo fẹ́ rà, ó máa yára jù fún mi láti rà á ju àwọn tó kù lọ. Bó jẹ́ mo fẹ́, mo fẹ́ gbọ̀nṣẹ̀ náà ni, bó ti ẹ̀ jẹ́ pé kọ̀rọ̀ ló wà, ṣùgbọ́n àǹfàní rẹ̀ ó ju ìgbà ìdá kejì rẹ̀ lọ. Àwọn tó tún lè mú èyán bínú nínú ọkọ̀ ni bó yá wọ́n fẹ́ ra ǹkan, wọ́n máa mú owó àbí ọwọ́, wọ́n fi ń gbé gborí rẹ̀ kọjá. Yátọ̀ sí kó sọ fún rẹ, à, arábìnrin bá mi gba owó yìí, bá mi fi ra ǹkan yìí lọ́wọ́ ọmọ tó wà ní ojú títì yìí. Wọn a máa fọwọ́ gba ọ lórí àbí kó máa ọ̀nà gbogbo ohun tí wọ́n ń jẹ àbí kó máa sọ, ẹ́, tí wọ́n fi jẹ ǹkan tán bí i pépà, kó wá mú kí wọ́n máa sọ ọ́ lù ọ́ lá, torí pé ó jókòó sí ojú fèrèsé. Àwọn ǹkan bá òhun, wọ́n ma ń kan ni lára. O lè mú kí olúwa rẹ̀ bínú. Ṣùgbọ́n kó tó di pé mo bínú, màá rí i pé ẹni òhun ó ti, ó ti ṣé dójú ẹ̀, ó ti, ó ti ṣìwàwù yẹn dójú ẹ̀ bí i tí a bá rojọ́ fún ẹnikẹ́ni nínú ọkọ̀ ńbẹ́ tí wọ́n fi mọ̀ pé, a, arábìnrin yìí ti gbìyànjú tó. Ó tó kó sọ̀rọ̀, kò ṣe lé ò ṣe tọ̀ún fún un, kò sọ̀rọ̀ títí, títí. Èmi ò kín bínú nínú ọkọ̀ o. Ǹkan mi tó tún lè fà bínú ni bó jẹ́ wọ́n fún wa lóre ọ̀fẹ́ láti lọ gbonra, láti lọ gbonsẹ̀. Iwò ò bọ́lẹ̀ nínú ọkọ̀. Nígbà tí ọkọ̀ wa ti rì nìwọ̀n bá díẹ̀, o bẹ̀rẹ̀ sí ní pariwo pé, ìtọ́ mú ọ, ìgbẹ́ gbọ̀n, kí ló ṣe gbogbo ìyẹn fún nígbà tí a ní ore ọ̀fẹ́ ká dẹ̀ le tètè dé ibi tí à ń lọ. Òun náà ni wọ́n ṣe máa ń jẹ́ kó jẹ́ bí ẹ̀ẹ̀mejì náà ní bí bọ́lẹ̀ ó ja sí ẹ̀sùn. Èmi e bínú o nígbà tí.